Bẹ́ẹ̀ni mo ti rìn ìrìnàjò lọ sí ìlú míràn ri ní ìgbà púpọ̀, kò kín ṣé ẹekan kí ṣé è méjì tórí akẹ́kọ̀ọ́ ni mí, mo jẹ́ ọmọ ìlú Ògbomoso ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ní ìgbà akọkọ mo tí kọ́kọ́ lọ sí àwọn ìlú bíi Ilorin lẹ́yìn ìgbà náà mo bẹ̀rẹ̀ sí ní kẹ́kọ̀ọ́ ní ìlú Ìbàdàn ìyẹn ìlú mìíràn. Nígbà tó tún yá tí mo ti parí ní ìlú Ìbàdàn, mo tún wá sí ìlú Ilé-Ifẹ̀ níbí bí ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Só mo ti rìnrìnàjò káàkiri oríṣìíríṣìí ìlú. Mo ti lọ sí ìlú mìíràn, kìn ṣe ẹ̀kan kìn ṣe é méjì. Mo tí kúrò ní ìlú kàn lọ sí ìlú mìíràn, gbà ẹ́kọ nípa pé a lọ ṣé ayẹyẹ, nípa wípé a lọ ṣé ìpàdé, nípa wípé a lọ ṣé ayẹyẹ. Mo tí lọ sí ìlú mìíràn dáadáa tí kò kín ṣé ẹekan tí kò kín dé ṣe éméjì. Ìgbà mìíràn àwọn ìrìnàjò mi tí mo ti lọ, mí máa tóbi wákàtí márùn-ún, ò mí wákàtí mẹ́wàá, ò mí nínú rẹ dé lé lèyí ko to wákàtí kan ò mí wákàtí méjì. Ṣùgbọ́n láti ìlú kàn lọ sí inú ìlú mìíràn noni.